Ṣé o máa jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ ni, màá jẹun nínú ọkọ̀ mi. Nígbà tí mo bá ti ra ọkọ̀ tuntun, màá bẹ̀rẹ̀ sí máa jẹun nínú ọkọ̀ mi. Àà, ṣé o ní ọkọ̀ ni? Ẹ̀, mi ò tí ì ní ọkọ̀ báyìí, ṣùgbọ́n mo gbàgbọ́ wípé mo máa ní i.

Báwo ni ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ọhùn? Mi ò tí bẹ̀rẹ̀ sí ní lò, ṣùgbọ́n mi ò ní pẹ́ máa lò ó, nítorí pé mo ti gbọ́ wípé ó dára láti máa lo ẹ̀rọ ìrànwọ́ ọhùn, nítorí pé yóò jẹ́ kí ọ̀ún já gere nígbà kú gbà tí ń bá ń soro.

Ara mi, wákàtí mẹ́lò ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ẹ̀n, mi n sábà kíyèsi èyí ṣùgbọ́n láìpẹ́, màá máa kíyèsi eléyìí nítorí pé bí ó ṣe bèrè ìbéèrè yìí lọ́wọ́ mi, ó fi hàn wípé ó fẹ́ jẹ kí n kíyèsi.

Irú aṣọ wo ni o fẹ́ràn ó wọ̀? Mo fẹ́ràn kí ń máa wọ aṣọ tí yóò jẹ́ kí ara mi wà ní òmìnira nígbà tí bá ń ṣiṣẹ́, tí mo bá ń rìn tàbí tí ń bá ń ṣe ohunkóhun tí ó nílò kí ara mi wúwo. Nípa wíwo irú aṣọ báyìí, a máa mú ara mi yá láti se ohun tí mo bá fẹ́

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni mo mọ̀ wọ́n ṣùgbọ́n kì í ṣe gbogbo wọ́n, nítorí pé mo jẹ́ ẹni tí kò fẹ́ràn láti máa jáde síta sá torí pé iṣẹ́ mi jẹ́ mí lógun mo sì máa n ṣe iṣẹ́ mi nínú ilé.

Níwọ̀n ìgbà tí mo mọ àwọn ẹlẹgbẹ́ mi, ìgbàkígbà tí ìṣòro bá súyọ, mo máa ń fẹ́ràn láti gbọ́ tẹnu tọ̀tún àti tòsì láti mọ èsì tí mo máa fi sí ìṣòro tó bá súyọ, kí ẹni tí ó ń jẹ̀bi kó lè mọ̀ pé òun ń jẹ̀bi.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kù, pàápàá nígbà tí oúnjẹ tí mo bá jẹ tó bá ju èyí tí mo lè jẹ́ nígbà kan lọ. Èyí tó bá kù ma gbé sílẹ̀ kí n lè jẹ́ ní ìgbà tí ikùn mi bá fúyẹ́ tí mi ò bá sì lè jẹ mọ́.

Rárá o, mi ò tíì lé ẹnikan kúrò ní iṣẹ́ rí, nítorí pé èmi nìkan ló ṣì ń dá ṣe iṣẹ́ mi. Níwọ̀n ìgbà ta bá pé méjì mẹ́ta kí líle ẹnikan kó maá ba à wáyé, mo máa rí i dájú wipé ẹni tí mo gbà ó jẹ́ ó kunjúwon fún iṣẹ́ ti.

Nígbà kan rí èyí jẹ́ ìrírí mi, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo ti rí i wípé èyí jẹ́ ìpèníjà mi, mo ti kọ́ bí mo ṣe lè ní ìgboyà níwọ̀n ìgbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn láìsí ìṣòro tàbí ìrora ní ara mi àbí ìpèníjà nígbà tí mo bá ń sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, ní ìgbà kan rí mo ti kọ ìròyìn ní iṣẹ́ tí mo ṣe nígbà kan rí. Èyí tó ní í ṣe pẹ̀lú ṣíṣe àkójọpọ̀ ìròyìn tó ń ṣẹlẹ̀ ní ẹka, ní ẹka ìtọ́ra ajé kan.